Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn lílo ẹ̀rọ ìgbésókè. Ẹ̀rọ náà dá torí pé a lè fi máa gbé nǹkan sókè, a lè fi máa gbé àwòrán sókè, ka fi máa gbúró àwọn ará òkè, àwọn ẹbí àti ará tí a ò jọ sí ní ojú kan náà tí a ò jọ sí ní ìlú kan náà, a fi lè mọ̀ mọ̀ àlàáfíà ká fi máa gbúró wọn.